Gbogbo ìgbà ni mo máa ń ṣe àyẹ̀wò ímeèlì mi. Mo máa ṣe àyèwò rẹ̀ nítorí àwọn ímeèlì tí kò wúlò láti lè pa wọ́n rẹ́ kí àǹfàní ààyè lè ba wá fún àwọn ímeèlì tó wúlò tí mò ń retí tí kò tíì wọlé.

Bẹ́ẹ̀ni mo máa ń wọ ìbọ̀wọ́ láti fi fọ ǹnkan tàbí láti fi ṣiṣẹ́ nínú oko láti fi lè dáàbò bo ọwọ́ mi nípa àwọn ǹnkan tí ó lè ṣàkóbá fún ọwọ́ mi, bẹ́ẹ̀ ni mo sì tún máa ń wọ ìbọ̀wọ́ láti fi dáàbò bo ọwọ́ mi níbi àwọn àìrán àìfojúrí.

Bẹ́ẹ̀ni mo máa na ara dáadáa ní èyí tí ó sì máa ń fún mi ní àlàáfíà. Tí ènìyàn bá ṣe iṣẹ́ tàbí tí ó bá rẹ́yàn, dandan ni kí èyàn o na ara. Tí èyàn bá ṣe nína ra, túmọ̀ sí pé bóyá ènìyàn rẹ ju díẹ̀ àbí èyàn fún ara rẹ̀ ní ìsinmi.

Bẹ́ẹ̀ni mo ní irungbọ̀n tí ó ṣe yẹtuyẹtu, ó gùn walẹ̀ dírẹ́ bẹ́ẹ̀ ní ó sì dúdú dáadáa ní èyí tí ó mú ojú mi rẹwà gidigidi.

Bẹ́ẹ̀ni, mo ní àgbàlá òjò ní èyí tí ó fúnni ní àǹfààní láti lè gba omi òjò pamọ́. Ó dẹ́tùú fúnni ní àǹfààní láti lè jẹ́ kí omi wọ, àtẹ́gùn wọ àwọn inú ilé dáadáa. Bẹ́ẹ̀ sì ni ó fúnni ní àǹfààní láti lè gba omi òjò fún àwọn ìwúlò nǹkan mìíràn.

Mo ma ń sùn ní ọwo ago mẹ́wàá mọ́kànlá tàbí mejìlá ní alalẹ́. Ní èyí tí mo bá ti dé ní àtí ibi iṣẹ́, tí mo bá ti jẹun tán tí mo dẹ̀ sí mí ràn pẹ́, màá jókòó, màá fúnrami màá jókòó láti kọ́ ìmọ̀ kìkún nípa àwọn oríṣìí nǹkan mìíràn títí di àwọn àsìkò tí mo sọ síwájú yìí.

Mo máa ní òwúrọ̀ kọ̀ọ̀kan. Tí mo bá ti jí ní òwúrọ̀, màá se imọ́tótó inú ilé, bẹ́ẹ̀ ni màá sì bu omi sórí tí màá wẹ̀ tí màá sì se ìmúra lọ sí ibi iṣẹ́ mi.

Irú ojú ọjọ́ tí mo fẹ́ràn jù jẹ́ ojú ọjọ́ tí kò bá mú oru. Bẹ́ẹ̀ sì ni oorun kò jáde púpọ̀ tí ojú ọjọ́ náà wá lẹ̀ tí ó sì rọlẹ̀ tí kò tara, tí kò nira, tí ó wà ní ìdàkejẹjẹ, tí ó jẹ́ pé kò sí ojo, bẹ́ẹ̀ ni kò sí oorun.

Bẹ́ẹ̀ni mo máa ń lo ìbòòrùn láti fi bo orí mi, mo máa ń lo lọ sí òde, mo máa ń lo lọ sí yàrá ìkẹ́ekọ̀ọ́, mo máa ń lo ní gbogbo ìgbà kígbà tí mo bá fẹ́ jáde kúrò nínú ilé. Tí mo bá wà nínú ilé nìkan ni moo kì ń lo ìbòòrùn èyí tí ó sì máa ń bùkún ẹwà mi.

Àwọn nkan tí ó máa ń wà nínú àpò owó mi ni: káàdì ìdánimọ̀ mi, káàdì ìyọ owó mi, káàdì ìgbélú mi. Mo máa tún máa ń fi káàdì ìṣe mi síbẹ̀. Bẹ́ẹ̀ sì ni mo máa ń fi àwọn ìwé pẹlẹ́bẹ́pẹlẹ́bẹ́ tí mo bá kó pamọ́ fún ìwúlò iṣẹ́ tàbí ìwúlò nọ́mbà sí ibẹ̀.

Bí mo ṣe máa ń lo àkókò pẹ̀lú ẹbí mi nìyí, tí a bá ti parí iṣẹ́ òojọ́ wa, mo ngba ilé lọ ní ọ̀dọ̀ àwọn ẹbí mi tí a sì jo jẹ, tí a jọ mu, á ṣe àwàdà. Bẹ́ẹ̀ sì ni tó bá di òpin ọ̀sẹ̀ ní èyí tí kò siṣẹ́, èmi àti àwọn ẹbí mi á gbéra wa jáde láti lọ gbafẹ́ àbí láti lọ ṣe fàájì ní etí òkun ni ní ibi tó wà ní ìdàkejẹjẹ ní oríṣìíríṣìí. Bẹ́ẹ̀ ni mo sì gbé pẹ̀, mo nlo àkókò pẹ̀lú àwọn ẹbí mi láti gba àdúrà.

Tí ó bá bọ́ sí àsìkò tí mò ń ṣiṣẹ́ lọ́wọ́, mà á gbé fóònù mi sí ìdákẹ́jẹẹ́jẹ́. Sùgbọ́n tí ìṣẹ́jú péréte bá wà fún mi láti gbé fóònù mi, mo máa bá ẹni tí ó ń pè mi sọ̀rọ̀ pé kó ní sùúrù kí n fi ṣe iṣẹ́ tán. Tí ó bá sì jẹ́ wípé ìpè pàjáwìrì ni, mà á gba ààyè fún ìṣẹ́jú márùn ún àbí ìṣẹ́jú péréte láti fi tètè bá ẹni tí ó ń pè mi sọ̀rọ̀.

Bẹ́ẹ̀ni, etí mi dára ó sì gbọ́rọ̀ yékéyéké, ó gbọ́rọ̀ kẹ́lẹ́kẹ́lẹ́, bẹ́ẹ̀ ni ó gbọ́rọ̀ tí a bá sọ sókè. Tí wọ́n bá sọ̀rọ̀ ní ibi tí ó jìnnà. Etí mi dára láti gbọ́ tí kò sí ǹkan kan tó mú etí mi.

Mo máa ń dáàbò bo ààyè ikọ̀ko mi lórí Íńtánẹ́ẹ̀tì láti má fún àwọn àlejò tàbí olè tàbí àwọn ẹni tí kò ní àǹfààní sí ààyè dáàbòbo mi. Mo máa ń dáàbòbo gbogbo e láti fún un ní àmì agbára tí ó jẹ́, tí ó máa ń wà pẹ̀lú nọ́mbà òǹkà ìṣirò tàbí alifábẹ́ẹ̀tì Yorùbá. O tún ní ikan tí wọ́n ń pè ní two factor authentication, mo tún máa ń lo ìyẹn náà fun. Bẹ́ẹ̀ sì ni mo máa ń lo, ọ̀, ọ̀, facial verification tí a máa ń fi ojú gbà. Bẹ́ẹ̀ sì ni mo máa ń lo èyí tí a máa ń fowo gbà.

Ìlànà ìpolówó mi ni láti jẹ́ kí àwọn olùbáárà mi mọ àǹfààní tí ó wà nínú ọjà mi. Ìlànà ìpolówó mi tún jẹ́ láti jẹ́ kí àwọn oníbàárà mi mọ irúfẹ́ ohun tí ọjà mi ṣiṣẹ́ fún. Ìlànà ìpolówó mi tún jẹ́ pé láti jẹ́ kí àwọn oníbàárà mi mọ àwọn èròjà tí mo fi ṣe ọjà mi pé kò sí-- ìlànà ìpolówó mi sì tún jẹ́ kí wọ́n mọ wípé kò sí aburu tí ó wà nínú ọjà.